Ṣé mo máa ń kọ nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì. Mo máa ti n ba ti rí àwọn nǹkan tí ó máa wúlò fún mi ní orí íńtánẹ́ẹ̀tì. Màá wa ìwé àti biro tí màá fi kọ́ kalẹ̀ sí inú ìwé tí màá tàbí inú ìwé tí àwọn olóyìnbo ń pè ní jotter. Mo máa kọ sí inú rẹ̀ torí ijó mìíràn tí mo bá máa nílò láti lo àwọn nǹkan tí mo kọ. Ìgbà míi tí kò bá sí ìwé, màá tẹ láti orí afẹ́fẹ́ tí màá de tẹ pamọ́ sí orí fóònù mi. Torí mo mọ̀ pé mo máa rí nǹkan tó máa wúlò fún mi lórí íńtánẹ́ẹ̀tì. Ooo, mo máa ń kọ nǹkan kalẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí mo bá ti mọ̀ pé ó máa wúlò tó máa ṣe ànfàní fún mi dáadáa, mo màá n kọ kalẹ̀.

Ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ìràwọ Ìràwọ̀ àwọn ibi tí ìràwọ̀ tí máa ń yọ fún wíwò, ọ̀nà ni ní ojú òfurufú, tí ó bá ti di ní àṣálẹ́ tí ilẹ̀ bá ti ń ṣú, ìràwọ̀ máa ń yọ jáde láti ojú ọ̀run. Ibẹ̀ ni a ti máa ń rì wò, tí a máa jáde lálẹ́ láti lọ yẹ̀wò. Àwọn ìràwọ̀ mìí na dẹ̀ ti wà nínú ibi tí àwọn olóyìnbo pè ní Art and Culture tí wọ́n máa ń fi pamọ́ sí ibẹ̀, a lè lọ sí ibẹ̀ náà láti lọ wo ìràwọ̀. Ìràwọ̀ dẹ̀ jẹ́ ohun tó dára, ó dára, ó ní igun márùn ún, ó ní igun márùn ún. Ìràwọ̀ ó jẹ ohun tó dára tí mo fẹ́ràn láti máa wò dáradára.

Bí báwo ni mo ṣe máa ń rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Tí mo bá fẹ́ rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́, mo máa ń ti n báa ti jí tí mo bá ti múra tán. Mo máa lọ rìn láti ilé mi dé ibi tí màá ti rí ọ̀kadà tàbí mọ́tò láti gbé mi dé ibi iṣẹ́ torí ibi iṣẹ́ kì í ṣe ibi tí, kì í ṣe ibi tí mo lè fẹsẹ̀ rìn, kì í ṣe ibi tí ó ṣe fẹsẹ̀ rìn. Mọ́tò, ọ̀kadà tàbí kẹ̀kẹ́, mọ́'rúwá, òun náà ni àwọn ohun èlò tí mo máa ń lò láti fi rìn ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́. Àwọn ohun èlò tí mo máa ń lò láti fi rin ìrìnàjò mi nìyẹn. Ọkọ̀, ọ̀kadà tàbí kẹ̀kẹ́.

Kí ni ìgbádùn mi? Ìgbádùn mi óóó, ó pórísìírísì, ó dẹ̀ po lọ́pọ̀lọ́pọ̀. Àwọn ohun tí mo máa ń gbádùn, mo máa ń gbádùn fàájì tí mo bá ń ṣe fàájì, à o wà lára àwọn ìgbádùn mi. Oúnjẹ, òun náà wà lára àwọn ìgbádùn mi. Rínrìn àjò, òun náà wà lára ìgbádùn mi. Gbigbá bọ́ọ̀lù, ṣíṣe eré ìdárayá, òun náà wà lára ìgbádùn mi. Eré ìdárayá bí i ti gbá bọ́ọ̀lù àti ká sáré kiri eré, ó wà lára àwọn ìgbádùn mi. Mo dẹ̀ gbádùn láti máa gbọ́ orin. Mo fẹ́ràn láti máa gbọ́ orin. Orin náà wà lára ìgbádùn mi. Àwọn orin tí a ń pè ní tí a mọ̀ sí hip hop, òun náà wà lára àwọn ìgbádùn mi.

Ní ìgbà wo ni mo kẹ́yìn lórí dókítà? Dókítà jẹ́ àwọn èèyàn tí ó ní ìmọ̀ nípa bí a ṣe ń tọ́jú ẹ̀yà ara tí a ṣe ń tọ́jú ènìyàn. Ìgbà tí mo kẹ́yìn lórí dókítà gbẹ̀yìn, ó jẹ́ ọdún tí ó kọjá, ọdún tó kọjá ní oṣù December ní ọdún 2025 tó kọjá. Ìgbà yen ni mo kẹ́yìn lórí dókítà nígbà tí mo ní kí n yẹ àgọ́ ara mi, kí n wò bóyá ó wà ní pípé, kí n wò bóyá àwọn ẹ̀jẹ̀ àti omi ara mi, bóyá ìkọ̀ọ̀kan ó wà ní pípé kí àìsàn má ba kọlù mi. Ìgbà yen ni mo kẹ́yìn lórí dókítà gbẹ̀yìn ní ilé ìwòsàn tí mo máa ń lò ní èmi àti àwọn ará ilé mi mọ̀lẹ́bí mi.

Omi tí mo máa ń mu lójojúmọ́ ó pọ̀ tó, omi tí mo máa ń mu lójojúmọ́ ó kò lóǹkà àmọ́ ó máa ju lítà kan, ó máa tó lítà kan àti lítà méjì torí ohun tí mo sọ pé mò ń ka ni wípé tí mo bá ti jẹun tán, mo máa ń mu omi, omi yé dé won wo. Tí mo bá ti rí pé ọ̀nàfun gbé mi náà, tí mo bá ṣiṣẹ́ nínú òrùn tí ó ti rẹ̀ mí, mo máa ń mu omi náà dáadáa ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Òhun ló jẹ́ kó jẹ́ pé omi tí mo máa ń mu kò lóǹkà, ó máa ń pọ̀. Àmọ́ omi tí mo máa ń mu lójojúmọ́ ó máa ń pọ̀ tó gálọ̀nù, èlé táwọn olóyèbo pè ní lítà, ó máa ń ju lítà kan sí méjì, ó máa ń jù lọ ní ojoojúmọ́

Ṣé orí máa ń fọ́ mi? Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, orí máa ń fọ́ mi. Ohun tó dẹ̀ máa ń fa ni wípé tí mo bá ti ṣe iṣẹ́ tó pọ̀ ju àgọ́ ara mi lọ tàbí tí mo bá ti rìn nínú òòrùn tí òòrùn ti pa mí gaada, tó ti pa mí gan, ó máa ń mú kí orí fọ́ mi, ó máa ń mú kí orí fọ́ mi kì í dẹ́ẹ̀ sí àwọn ǹkan tí mo fẹ́ran. Tí mo bá ti rí bẹ́ẹ̀ pé orí ń fọ́ mi, mo máa tètè wá àwọn, màá tètè wá oògùn, màá tètè wá oògùn orí fífọ́ tó máa ṣiṣẹ́ fún orí fífọ́. Mà á tètè wá lò, tí mo bá ti lò ó tán, mà á sinmi kí orí fífọ́ bá fi lé lọ. Tí ààyè bá wà fún mi, mà á sùn. Lẹ́yìn ìgbà tí mo bá ti lo oògùn tán tí mà á dẹ̀ jẹun. Tí mo bá ti jẹun tán, tí mo bá máa fi jí, orí fífọ́ ti máa ń lọ, ó ti máa lọ. Àwọn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí mo bá ti ṣe wàhálà orí máa ń fọ mi, bẹ́ẹ̀ ni orí máa ń fọ mi.

Yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? Aà, yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, ó jẹ́ yàrá ibùsùn. Ibi tí mo máa ń sùn sí ti àti ibi tí mo ti máa ń gbafẹ́. Ó ní yàrá tí mo fẹ́ràn jù torí oríṣiríṣi yàrá ni ó wà nínú ilé mi. A ní yàrá ìdáná tí a ti máa ń ṣe oúnjẹ, a ní yàrá ibi tí a ti máa ń wẹ̀, a ní yàrá ibi tí a ti máa, ta máa ń kó aṣọ sí, a ní yàrá ibi tí a yà sọ́tọ̀ fún ìjókòó. Láti máa jẹun, a ní yàrá tí a ti máa ń gbafẹ́, a dẹ̀ ní yàrá ibi tí, ibi ìsùn. Èyí tí mo fẹ́ràn jù nínú gbogbo náà ni yàrá ibi tí mo ti máa ń sùn àti èyí tí mo ti máa ń fúnra lélẹ̀ tí mo bá ti fẹ́ ṣe fàájì.

Ṣé mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ ìta gbangba kì í ṣe gbogbo ìgbà náà ni èèyàn máa ma ṣiṣẹ́ ninù lé gẹ́gẹ́ bí irú iṣẹ́ tí mo ń ṣe. Iṣẹ́ ìta gbangba náà ó gbà láti iṣẹ́ ìta gbangba bí irú iṣẹ́ ìkọ́lé. Iṣẹ́ ìkọ́lé ìta gbangba ni a ti máa ń ṣe. Ó dẹ̀ máa ń fàayè gba kí a lọ káàkiri, káàkiri, káàkiri, káàkiri yẹ́n tún máa ń jẹ́ kí èèyàn rí àwọn ohun mèremère, àwọn ọ̀tún tó wà ní àyíká àti àdúgbò. So ìyẹn mú mi jẹ́ kí n fẹ́ràn iṣẹ́ ìta gbangba láti máa ṣe. Ó wà lára àwọn ohun tí mo nífẹ̀ẹ́ sí jù lọ láti máa ṣe. Ìyẹn ni iṣẹ́ ìta gbangba ó á mú mi, ó jẹ́ kí n fẹ́ràn rẹ̀ láti máa ṣe àti láti máa lọ sí ìlú káàkakiri síra wọn.

Èso wo ni mo fẹ́ràn jẹ jù? Àh, èso tí mo fẹ́ràn jẹ jù pọ̀ o. Ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Màá dé dàrúkọ Ìkọ̀kan lẹ́yọkọ̀kan, màá wá mọ èyí tí mo fẹ́ràn láti máa jẹ jù. Mo fẹ́ràn èso, àwọn oríṣiríṣi èso tí a ní ní ilẹ̀ wa ni ibi biyi, ápù wà lára wọn. A ní kasú, a ní mọ́ngòrò, a ní ọsàn, a ní ìbẹ́pẹ, a ní pineapple, a ní mọ́ngòrò, a ní tangerine, a ní àgbálùmọ́, a dẹ̀ tún ní ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú gbogbo àwọn èyí tí mo dárúkọ yìí, èyí tí mo fẹ́ràn jù, òun náà ni ọ̀gẹ̀dẹ̀ àti ọsàn. Tó rí ọ̀gẹ̀dẹ̀ máa ń ṣiṣẹ́ dáradára ní ara. Ó máa ń jẹ kí, ó máa ń fi kún ẹ̀jẹ̀ àti okun tí ó wà ní àgó ara. Òun ni ó jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ òun ni mo fẹ́ràn jù nínú àwọn èso.

Ṣé mo ní àwòrán lára ní ẹ̀yà ara mi? Rárá o, mi ò ní àwòrán kankan ní ara mi. Mo tilẹ̀ jẹ́ pé ó wù mí kí n ya àwòrán sí ara, àmọ́ ìyẹn ò mú mi yà, ko mú mi yà sí ara torí ìlú ìpínlẹ̀ bí àwa ṣe dàgbà ó tako ẹ̀sìn wa kí ènìyàn má ya ǹkan sí ara. Ó jẹ́ àwọn ọmọ tó ń ṣe panlé ni wọ́n gbàgbọ́ pé wọ́n má n ya ǹkan sí ara ní àwùjọ ibi tí mo ti dàgbà. Àwùjọ ibi tí mo ti dàgbà, àwọn ọmọ tí wa won o da, àwọn ni wọ́n kàkun. So ìyẹn kò fà á tí ẹ̀sìn wa, ẹ̀sìn náà ò fayegbá. Ó mú mi láti má ya kankan àwòrán sí ara. So ìyẹn jẹ́ kí ó jẹ́ pé mi ò ní àwòrán kankan lára mi. Rárá, mi ò ní àwòrán kankan lára mi.

Oúnjẹ wo ni mo mọ bí a ti ń ṣe dáadáa? Áà! Ìbéèrè tó dára nìyẹn. Oúnjẹ tí mo mọ bí a ti ń ṣe dáadáa ó pọ̀, ó pọ̀. Kò sí oúnjẹ bí mo ṣe jẹ́ ọmọkùnrin, kò sí oúnjẹ tí mi ò lè ṣe. Kò sí ọbẹ̀ tí à ń sè nílé wa tí mi ò lè sè. Gbogbo ẹ̀ ni wọ́n ti fi kọ́ wa nígbà tí a wà ní kékeré. Mo lè ṣe rice, mo lè ṣe jollof rice, mo lè ṣe ẹ̀wà, mo lè ṣe iṣu, mo lè dín ata, mo lè, mo lè tẹ ẹ̀bà, màá se ọbẹ̀ ewédú tí màá ṣe ata tó dá. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù, èyí tí mo mọ̀ ṣe dáadáa, ẹ̀ẹ́, tí mo mọ̀ ṣe dáadáa kò sí ẹni tí mi mọ̀ ṣe. Mo lè ṣe rice dáadáa, mo lè ṣe ẹ̀wà dáadáa. Iṣu náà wà lára ohun tí mo lè ṣe dáadáa. Iṣu, mo lè sè é dáadáa. Mo sè ògì tí wá ná bíbí, mo lè po, mo lè tẹ ẹ̀bà náà dáadáa. Àwọn oúnjẹ tí mo lè ṣe dáadáa ni wọ́n yẹn.

À kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn? À, àwọn ǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ó pọ̀ dáradára. Kí n tó lọ sùn, mo máa rí pé mo ti jẹun alẹ́. Màá ti jẹun alẹ́ kó tó di pé ilẹ̀ ṣú tán pátápátá. Màá ti jẹ alogolẹ́ri kí ago mẹ́jọ tó lù. Tí mo bá ti jẹun tán, màá rìn ká, màá ṣe eré ìdárayá díẹ̀, màá rìn ká kiri kí oúnjẹ tí mo jẹ bá fi lè lọlẹ̀. Tí mo bá ti jẹun tán tí mo sinmi dáadáa, mo tún lè wo eré orí ìtàgé lórí tẹlifíṣàn mi, màá gbọ́ ìròyìn láti orí radio mi. Tí mo bá ti gbọ́ ìròyìn, a á gbàdúrà, àti èmi àti mọ̀lẹ́bí mi tí a bá ti gbàdúrà tán, àwa lè lọ sùn. Àwọn nǹkan tí a máa ń ṣe kí a tó lọ sùn nìyẹn. Màá jẹun, màá sinmi, màá wẹ̀, màá de tún gbàdúrà kí n tó lọ sùn.

Ṣé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Kò sí eyi ti mi ò fẹ́ràn jù, àmọ́ ìmọ́lẹ̀ òwúrọ̀ ò ní mo fẹ́ràn jù nínú ìmọ́lẹ̀ méjèèjì torí ìmọ́lẹ̀ òwúrọ̀ ó máa ń dára, ó máa ń tàn kédekéde kẹ́tẹ́kẹ́tẹ́ tí ènìyàn ma fi ríran dáadáa. Kò ní sí pé òkùnkùn wà, kò ní sí pé nǹkan kan dí èèyàn lọ́wọ́, kò ní sí pé èèyàn orí kan tí ó wà ní ọ̀kan. Ìmọ́lẹ̀ òwúrọ̀ dára, ó dára dára, àwọn àti àti atẹ́gùn àti ohun àmúyẹrẹ tó máa ń mú lọ́wọ́. Òhun ló jẹ́ kí n fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ torí ìrọ̀lẹ́ òkùnkùn ni, ọwọ́ ilẹ̀ ti máa ma ṣú.

Ṣé mo máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí mo bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ni, mo máa ń lò ó. Mo máa ń lò ilé tí àwọn olóyìnbo pè ní straw. Mo máa ń lò ó dáadáa tí bà ti fẹ́ mu nǹkan. Ìgbà tí mo dẹ̀ máa ń lò ó yábàá máa jẹ́ ìgbà tí mo bá fẹ́ mu nǹkan láti inú ìgò, láti inú fèrè bótùù. Òun ni mo sábà máa ń lò torí ó máa jẹ́ kó rọrùn fún mi. Àwọn nǹkan tí mò ń mu ó máa jẹ́ kó rọrùn fún mi. Tó bá tútù tútù gan dáadáa, ó máa ń dùn láti mu nǹkan dáadáa tí kò fi ní ṣí pé ó ń sápa mi lórí àbí ó ń sá sí mi ní ọ̀fun. Òòyẹ́ jẹ́ kí n fẹ́ràn láti máa lo ìfàmúrà nígbà tí mo bá ń mu ohun mímu yálà ètò tútù, yálà coke tàbí ice cream n o fẹ́ràn láti máa lò ó.

Ṣé mo ti lu etí mi? Rárá oo, mi ò luu etí mi oo. Torí ọmọ ọkùnrin ni mí, ẹ̀sìn àtii, tií àṣà mi kò fàyè gbà kíi ọmọkùnrin kó lu etí, kò fàyè gbà rárá, rárá, rárá, rárá. Àwọn tí wọ́n bá lu tí, àwọn ènìyàn kà wọ́n sí ọmọ ìta tàbí àwọn ọmọ burúkú. Ìyẹn ò dẹ̀ fàyè gbà kí ẹ̀sìn àti àṣà àti ìṣe mi kó fàyè gbà mí láti lu tí, ìyẹn kò f'àyè gbà mí rárá, rárá. Òun ni ó jẹ́ tí mi ò fi lu etí mi rá rá rá rá rá torí ọmọ ọkùnrin ni mí. Mi ò dẹ̀ yẹ níbí tí, mii yẹ lẹ́ni tí ó yẹ kó lu etí rárá, rárá, rárá, rárá.

Ṣé mo fẹ́ràn àwọn èlò apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlọ́, àlọ́ apanilẹ́rìn, àlọ́, àlọ́ apanilẹ́rìn. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wọn. Àlọ́ jẹ́ àwọn eré àṣálẹ́ tí, èyí titi, ti ti, ti ti àwọn Yorùbá tí wọ́n máa ń ṣe ní abẹ́ igi ní ìgbà tí òṣùpá bá ń ràn. Àlọ́ dẹ̀ jẹ́ àwọn àpà kàn ohun tó ti ṣẹlẹ̀ tipẹ́ yálà bíi titi, tàwọn ẹranko, àwọn àpẹẹrẹ ni bíi titi Ìjàpá àti ìyá Ìjàpá àti Yáníbo. Àwọn eré ọdẹ, òun ni àwọn àlọ́. Mo dẹ̀ fẹ́ràn, ó mú mi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn torí tí àlọ́ ò bá pani lẹ́rìn kò tíì fún wa nìkan tí ìtumọ̀ tí ó yẹ kó fún wa. Ìyẹn jẹ́ kí n fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn.

Báwo ni o ṣe má ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? À, láàrín iṣẹ́ àti ìgbésí ayé méjèèjì jẹ́ èyí tí èèyàn ò gbọdọ̀ má ṣe. Àkókò iṣẹ́ ọ̀tọ̀, àkókò ìgbésí ayé ọ̀tọ̀. Àdé nì jẹ́ kí ǹkan kan nínú méjèèjì kí i ó díra wọn lọ́wọ́, kí ǹkankan nínú méjèèjì kó díra wọn lọ́wọ́. Àkókò iṣẹ́ o máa jẹ́ òwúrọ̀ àti ọ̀sán mọ́ ọwọ ìrọ̀lẹ́ mọ́ àkókò ìrọ̀lẹ́. À dé nì jẹ́ kí ǹkan kan nínú méjèèjì kí i dí ra wọn lọ́wọ́, kí ǹkan méjèèjì kó díra wọn lọ́wọ́. Àkókò méjì ó yàtọ̀ síra wọn, a máa ṣe síra wọn tí kankan ò ní díra wọn lọ́wọ́. Àkókò iṣẹ́ ó jẹ́ láti ọjọ́ monday títí di Friday, òpin ọ̀sẹ̀ ee tó bá di, tí èèyàn bá fẹ́ ṣe ayé èèyàn lè wá àkókò ní òpin ọ̀sẹ̀ kí èèyàn lọ ṣe tí meejeji oni díra wọn lọ́wọ́.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìdárayá ní, ní, ní ìgbà kú ìgbà tí mo bá ti rí pé ààyè yọ. Ni mo ti sọ tẹ́lẹ̀ rí ní òwúrọ̀ tí ààyè bá yọ kí àkókò ibi iṣẹ́ tó tó, àháhàá jáde síta láti ṣeré ìdárayá. Eré ìdárayá Eré ìdárayá bí i ìrìn afáralókun, ẹhẹ̀n ẹhẹ̀n, ìrìn afáralókun tó bá dẹ̀ di ìgbà tí o bá ṣiṣẹ́ tí o sì ń kankan, a lè lọ sí orí pápá ká lọ sáré tàbí kí a darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ kí a gbá bọ́ọ̀lù. Eré ìdárayá ó dẹ̀ jẹ́ tí ó ṣe pàtàkì fún àgọ́ ara. Ó máa ń mú àgọ́ ara kí ó bọ́ sípò, kí àgọ́ ara kó jí pépé. Ìyẹn ni o máa ń jí kí n ṣe ara ìdárayá, eré ìdárayá.

Ṣé mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? À bẹ́ẹ́ni mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ó tó tí mo bá lọ sí àwọn ibi tí mi dé rí, ìlú tí mi dé rí, tí mo bá ti rí pé mi ò mọ ọ̀nà sí ibi tí mò ń lọ, màá wá ẹni tí ó bá mọ ojú ọ̀nà dáadáa ní ibi tí mo wà tí ó lè ṣàlàyé fún mi. Wọn á ṣàlàyé fún mi tó fi máa di pé èmi náà máa fi mọ ojú ọ̀nà. Torí òwe Yorùbá sọ ipé "Àbéèrè ọ̀nà kìí ṣi, kìí ṣi ọ̀nà". Ìyẹn jẹ́ kí n máa béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mi bá, tí mo bá mọ̀, tí mi bá ti mọ ojú ọ̀nà. Ohun tí mo nílò láti ṣe náà nipé kí n béèrè ojú ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí wọ́n ṣàlàyé, kí wọ́n tọ́ mi sọ́nà tí màá fi lè dé ibi tí mò ń lọ láìsí, láìsí ìṣìnà rárá, rárá, rárá, rárá.

Ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ tí a mọ̀ sí Sunday, ní ọjọ́ ìsinmi. A máa ń lọ sí ilé ìjọsìn láti lọ fi jọ́sìn láti yin Ọlọ́run. A dẹ̀ tún máa ń lọ sí ilé ìjọsìn náà ní àárín ọ̀sẹ̀ tí ìgbékalẹ̀ etó bá ti wà, tí a n pè ní program tó bá ti wà, a máa ń lọ sí ilé ìjọsìn. Ó dára láti lọ sí ilé ìjọsìn torí àṣẹ tí ẹni tí ó dá wa, àṣẹ tí ó pa fún wa ni wípé kí a ranti tí ọjọ́ ìsinmi láti yaa si mimo. Iyẹn ni ó máa ń jẹ́ kí n lọ sí ilé ìjọsìn láti lọ yìn àti láti gbàdúrà àti láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Iyẹn ni àwọn nǹkan tí mo máa ń lọ ṣe ní ilé ìjọsìn.

Ṣé mo ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo rí i, mo ní ọgbà ní àyíká mi. Ní àyíká ilé tí mò ń gbé. Ọgbà wà níbẹ̀. Ọgbà tí èyàn ti lè ṣe eré ìdárayá, ó wà níbẹ̀. Ọgbà tí èèyàn ti lè gbá bọ́ọ̀lù, ọ̀un nà wà ní ibẹ̀. Ọgbà tí eèyàn le gbìn nǹkan sí, ìyẹn náà, mo ní ìyẹn náà. Eleyii tí ó jẹ́ oko tí èèyàn le gbin àwọn ohun ọ̀gbìn sí láti wù, tí ó bá dẹ̀ tí wù, a máa lọ ká. Ìyẹn ni àwọn ọgbà tí mo ní. Ọgbà náà dẹ̀ tún wà ní tòsí tí àwọn ẹ, a fi ń ta ọjà, tí a ṣe pátẹ́ ọjà sí. Ọgbà náà wà níbẹ̀. Ìyẹn jẹ́ pé ó jẹ́ pé mo ní ọgbà.

Ṣé mo ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà ní ọ̀dọ̀ mi. Ètò ààbò kọ̀ǹpútà tí mo ní tí eléyinbo ń pè ní antivirus. Mo máa ń ló ní orí kọ̀ǹpútà mi, láti ríi jẹ́ kí ó wà ní pípé, láti má jẹ́ kí ohun tí ó lè ba àwọn ǹkan tí mo fi sórí rẹ̀ jẹ, ohun tó lè bàjẹ́ kó má baà ráyè dé bí bẹ̀. Óun ní àwọn ètò ààbò tí mo ní tí eleyinbo ń pè ní antivirus kí àwọn ohun tí a ń pè ní virus kó má baà dé bí kọ̀ǹpútà mi. Mo dẹ̀ ní àwọn ohun èlò náà tí mo tún máa ń dààbò kọ̀ǹpútà mi kí iná má fi wọ̀ àti kí dọ̀ọ̀tí náà má fi dé ibẹ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́. Kì í ṣe gbogbo ìgbàgbọ́ ni mo gbàgbọ́. Àmọ́ ó ní àwọn kankan tí mo gbàgbọ́ ní ilé tí màá dárúkọ rẹ̀. Àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ tí mo gbàgbọ́ náà ni, tí tí Kristẹni, ẹ̀sìn Kristẹni, torí òun ni ẹ̀sìn tí ó dára jùlọ, ẹ̀sìn tí ó ń la ni, ẹ̀sìn tí yóò fi ọkẹ́ ení balẹ̀ àti ẹ̀sìn tí ó lógo jùlọ. Òun nìkan ni ẹ̀sìn atọwọ́dọ́wọ́ tí mo gbàgbọ́

Kí ni o máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan? Ohun tí mo má ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan náà ni pé kí n dúró dè. Ìgbà tí mo bá dúró dè mi ò ní fẹ́ jẹ́ kí ohun ìkankan kí ó di mí lọ́wọ́. Ó tún fẹ́rẹ̀ẹ́ dápọ̀ mọ́ ti irú ọ̀dọ̀ ẹni tí mo bá ti fẹ́ gba nǹkan tó bá jẹ́ ẹni tí mo mọ̀ pé ó n múbọ̀ láti tí mo mọ̀ wípé kò ní já mi kulẹ̀ ni mo lè máa ṣe àwọn nǹkan tí mo bá ń ṣe lọ tí ò ní di mí lọ́wọ. Àmọ́ tí mo bá mọ̀ pé irú ẹni tí irọ wà nínú ọrọ̀ rẹ̀ ni màá jẹ́ kó jẹ́ pé màá máa, màá máa, màá máa tẹ̀mọ́ létí kí ó má ba à di ki ni.